Oúnjẹ wo ni mo mọ̀ bi a ṣe ń ṣe dáadáa? Mo mọ bó ṣe ń se oúnjẹ dáadáa. Àwọn oúnjẹ tí mo mọ̀ ṣè wọ́n pọ̀. Àwọn oúnjẹ tí mo máa ń ṣè bíi iyán, àmàlà, ìrẹsì. Mo mọ àwọn oúnjẹ tó pọ̀ ṣè, eyin mo máa ń jeun gan. Nítorí náà mo mọ àwọn oúnjẹ tó pọ̀ ṣè. Àwọn mummy màmá mi ló kọ́ mi bó ṣe ń so oúnjẹ. Wọ́n dẹ̀ kọ́ mi bí wọ́n ṣe ń so oúnjẹ ní lánàá àbí ní gbogbo àwọn ọjọ́ tó ti kọjá ni wọ́n ti kọ́ mi bí wọ́n ṣe ń so oúnjẹ. Wọ́n dẹ̀ ti kọ́ mi láti, láti bó ṣe ń so oúnjẹ láti, láti ìgbà kékeré. Láti ìgbà kékeré ni mo ti mọ bí, bí wọ́n ṣe ń so oúnjẹ nítorí pé èmi ni àkọ́bí wọn. Mo dè máa ń soúnjẹ fún àwọn àbúrò mi tí wọ́n wà nílé àti àwọn ẹ̀gbọ́n mi. Mo máa ń se, mo máa ń soúnjẹ fún wọn. Nítorí náà àwọn oúnjẹ tí mo máa ń ṣè mo mọ̀ wọ́n. Iṣu, mo máa ń jẹ iṣu, mo máa ń ṣe iṣu, mo máa ń ṣe gbogbo ẹ̀. Kò sí oúnjẹ tí mi ò mọ̀ ṣè ní ìlú Nàìjíríà táa wà. Gbogbo oúnjẹ táa máa ń jẹ, emi náà mó máa ń ṣè nílé. Nítorí náà gbogbo àwọn oúnjẹ tí à ń jẹ nílé emi ni mo máa ń ṣè. Àfi, àfi tí mi ò bá sí nílé ní àwọn ẹ̀gbọ́n, àwọn àbúrò mi ni wọ́n máa ń mú àwọn oúnjẹ yẹn kí wọ́n máa, kí wọ́n máa ṣe.